Mo má n sùn, mo ma n sùn ní ẹmẹta lójúmọ́. Ìgbà àkọ́kọ́ ní àwúrọ̀, òwúrọ̀ tí mo bá ti ibi iṣẹ́ dé, n o sùn dáadáa. Tó bá di ìgbà òsán, wọn ò tún n sùn dáadáa, ní ọ̀wọ́ aago mẹ́rin. Tó bá sì di aago mẹ́fà, wun ò taji. Tó bá tún di aago mẹ́jọ alẹ́ wọn ó sùn tí mo bá jẹun alẹ́ tán. Tí ó bá sì di aago méje ọjọ́ kejì ni wun ó dìde. Fún ìdí èyí ìgbà tí mo má n fà ní aago mẹ́jọ alẹ́, màá sì jí padà ní aago méje òwúrọ̀ ọjọ́ kejì. Báyìí ni mo ṣe má n fà, ìgbà tí mo sì má n fà níwọ̀nyí.

Bẹ́ẹ̀ni, ó máa ń rọrùn fún mi nígbà tí mo bá sùn, nítorí pé àkókò tí mo bá sùn yìí, òun ni àkókò ìdákẹ́jẹ́, àkókò tí eegun mi yóò tó dáadáa, tí ẹ̀jẹ̀ mi yóò sì wà ní ipò tó yẹ kó wà, tí ó ṣe ìṣẹ̀ tó yẹ kó ṣe. Omi ara mi yóò sì wà ní àlàáfíà pẹ̀lú àti ní ìdákẹ́jẹ́. Nígbà yìí ni gbogbo àgọ́ ara mi yóò bọ̀ sípò padà, tí eegun mi yóò sì le gbọ̀yìngbọ̀yin Ó máa ń rọrùn nígbà tí mo bá sùn, nítorí pé àkókò yìí ni gbogbo àgọ́ ara mi yóò padà bọ̀ sípò. Yálà, ó ti rẹ̀ mí tẹ́lẹ̀. Níwọ́n ìgbà tí mo bá sùn, àgọ́ ara mi á padà bọ̀ sípò, àgọ́ ara mi á sì rí bí òdòdó tó jẹ́ òdòdó titun, wọn ó sì máa ta kébékébá. Báyìí, mo máa ń rọorùn, ó máa ń rọrùn nígbà tí mo bá sùn. Bẹ́ẹ̀ni, ó máa ń rọrùn fún mi gidi gán an.

Mo máa ń rántí àwọn ọ̀rọ̀ àṣínà mi nítorí pé ní àkọ́kọ́ tí mo bá fẹ́ yan irú ọ̀rọ̀ àsínà tí màá lò, ó máa ń jẹ́ ọdún tí a bí mi tàbí kó jẹ́ ọjọ́ tí a bí mi tàbí kó jẹ́ oṣù tí a bí mi. Àwọn ohun mẹ́ta yìí ni wọ́n ò takọ lẹ́yọ́ kọ̀ọ̀kan. Níbẹ̀ ni wọ́n ò tíì mú ọ̀rọ̀ àṣinà mi jáde. Fún ìdí èyí, ọ̀rọ̀ àsínà mi máa ń wà nínú ọjọ́ tí a bí mi, oṣù tí a bí mi tàbí ọdún tí a bí mi. Fún ìdí èyí, ó máa ń ràn mí lọ́wọ́ gidi gbáà láti rántí ọ̀rọ̀ àsínà mi àti láti lè má gbàgbé. Báyìí ni mo ṣe máa ń rántí ọ̀rọ̀ àsínà mi.

Mo máa ń lo etígbọ́ ti èyí tí a máa ń kìbọ etí, nítorí pé ó máa ń fún mi ní àǹfààní láti gbọ́ orin yékéyéké. Ó máa ń fún mi ní àǹfààní láti má lè má mú ìdíwọ́ bá àwọn arádúgbò mi. Ó máa jẹ́ kí ó jẹ́ pé èmi nìkan tí mo nífẹ̀ẹ́ sí orin ni mò ń gbọ́ ní wákàtí náà. Fún ìdí èyí, irú etígbọ́ tí mo máa ń lò ni etígbọ́ èyí tí mo máa ń kìbọ etí. Irú etígbọ́ yìí, òhun sì ni á ṣe láti òkè òkun tí àwọn olóyìnbo ṣe. Fún ìdí èyí, irú etígbọ́ tí mo máa ń lò ni èyí tí ilé iṣẹ́ Apple tó ṣe. Mo sì gbádùn etígbọ́ náà dáadáa títí di àkókò yìí.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa jìyàn gan-an lóòrèkóòrè. Jíjìyàn mi kò ṣe láti dá ìjà sílẹ̀ láàrín ẹgbẹ́ kan sí ẹgbẹ́ kejì. Bí kò ṣe ká fi ọ̀rọ̀ yìí ro ara wa wò kí ó ń ká lọ́kùú kí ó sì máa ṣe mú irú àbá tó bá ní wa. Nípasẹ̀ jíjìyàn yìí, a máa fúnni ní àǹfààní láti rí ẹ̀kọ́ ńlá tó pọ̀ kọ́ gbá. Nípasẹ̀ bẹ́ẹ̀, ènìyàn yóò máa dàgbà síi nínú ẹ̀mí àti nínú ara. Nítorí pé àwọn Yorùbá bọ̀ wọ́n ní, “Ọgbọ́n lọ́gbọ́n òun ni a fi ń ṣe ọgbọ́n.” Fún ìdí èyí, mo máa fẹ́ràn láti jìyàn. Ṣùgbọ́n ìyàn mi kì í ṣe láti jà. Bí kò ṣe láti rí ọgbọ́n kọ́ nínú ohun tí ẹlòmíràn bá sọ. Nínú ohun tí ẹlòmíràn bá sọ yìí, òun ni àwa náà yóò tún dì mọ́wọ́, tí a ó tún máa fi ọgbọ́n lọ́gbọ́n ṣọgbọ́n. Nípasẹ̀ bẹ́ẹ̀, ènìyàn yóò máa di ọlọ́gbọ́n sí àti ẹni tó ní ìmọ̀ àti ẹni tó ní òye.